Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé kó tó di àsìkò fún iṣẹ́ náà ni màá ti kọ gbogbo ohun tí iṣẹ́ àkànṣe náà nílò, gbogbo ìlànà tí ó yẹ kí n tẹ̀lé àti gbogbo ohun tí ó máa jẹ́ ṣíṣe láti lè jẹ́ kí iṣẹ́ àkànṣe yìí kó wá sí ayé, kó wá sí mímúṣe. Mo ti máa n múra sílẹ̀ dáadáa kí àsìkò tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sáré. Kódà mo fẹ́ le sọ wípé ojoojúmọ́ ni mo máa ń sáré torí wípé tí mo bá ti jí lára àárọ̀, ìkan lára àwọn ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé mo máa ń sáré kiri gbogbo àdúgbò láti ṣe exercise kí ara mi kí ó le ya ga dáa, kó yóò lè dà pépé. Mo máa ń sáré o.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Kódà oríṣiríṣi ago ọwọ́ ni mo ní. Oríṣi bíi mẹ́fà ni mo ní. Mo sì máa ń wo wọ̀n síra wọn bí ó ṣe wù mí ni. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ púpọ̀púpọ̀. Mo sì ti ń pinnu àti ra ago ọwọ́ tó lẹ́wà tó dáa si ju èyí tí mo ní tẹ́lẹ̀ lọ.

Àkókò òwúrọ̀ ni mo fẹ́ràn jù torí wípé mo gbàgbọ́ wípé òwúrọ̀ ni ọjọ́, ẹni máa ríre o ká júbà òwúrọ̀, òwúrọ̀ ló dára jù nínú ọjọ́ torí wípé òwúrọ̀ ni àsìkò àti ṣiṣẹ́ àti yára mọ́ iṣẹ́ àti jèrè àti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ àti tẹpá mọ́ iṣẹ́ àti dìde.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù gan ni, torí wípé ó máa ń rọrùn láti ṣe. Kò sì nílò kí ẹ̀yàn ṣẹ̀ṣẹ̀ máa múra àti jáde kúrò nílé rádà, àbí yálà ibikíbi tí mo bá wà ni màá ṣe ìpàdé náà. Mo lè wà lórí bẹ́ẹ̀dì mi, mo lè wà nínú mọ́tò, mo lè wà níbikíbi tí màá ṣe máa ṣe ìpàdé lórí fóònù.

Bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera lẹ́ẹ̀kan kan. Àwọn ẹ̀rọ yìí máa ń da lára wọ́n sì máa ń jẹ́ kí ara ṣe ká ń pé kí ó ṣe gírígíri. Àwọn ìgbà mìíràn wà tó lè jẹ́ wípẹ́ àwọn nǹkan kan tí kò pé lára olúwa rẹ̀ tí èèyàn bá lo àwọn ẹ̀rọ ìlera yìí yóò pé dáadáa.

Rárá o, n kò ní àwòrán lára o. N kò fẹ́ràn ká má a ya àwòrán sára torí wípé mo rí gẹ́gẹ́ bí ọ̀nà tí èèyàn gbà bá àwọ̀ ara rẹ̀ jẹ. N kò fẹ́ràn rẹ̀ rárá. N kò ní àwòrán kankan rárá, mi ò sì rò pé mo lè ní kankan lára o.

Béèni mo ní gíláàsì oòrùn èyí tí àwon elèdè gèésì màa pè ní sunshade. Mo ní gíláàsì yìí torí wi pé ó máa da bobo ojú mi nígbà ti oòrùn ba pò kin se je kí iná oòrùn wo ojú mi tààrà. Torí náà ni mo ṣe fẹ́ràn àti máa lo gíláàsì yìí nígbà tí oorun bá rán gìdí.

Ohun tí mo máa ń ṣe ni wípé lẹ́yìn ìgbà tí mo bá ti jẹun tán, màá fọ ẹnu mi, màá wẹ̀, màá sì wọ aṣọ ìsùn mi tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní pijamasi àbí náiswẹ́ẹ̀. Lẹ́yìn náà màá bọ́ sí orí bẹ́ẹ̀dì mi, màá gbàdúrà sí ẹlẹ́dàá mi, màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun gbogbo àti oore ọ̀fẹ́, kí n tó wá sùn.

Jẹ̀léńkẹ́ ni mo máa ń ṣe àjọyọ̀ ìbí mi o. Mi kìí pariwo rárá, kó dà mi ò sábà jáde ní ọjọ́ náà. Inú ilé ni mo máa ń sábà wà. Mo sì fi máa ń ronú nípa ayé mi ni. Mi ń pariwo, mi ń sì ṣe àjọyọ̀ ńlá. Mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi ni o.

Opòlopò ìgbà ni mo maa s'àyèwò imeeli mi o. Kódà mi o lè so pé iye ìgbà bá yií torí wípé ó pọ̀ gán. Ìgbà tí méséèjì bá ti wọlé sórí rẹ̀ náà ni mo ma n wò o. Meeseji si le wolé sóri re ni òun ka ìgbà l'ójúmó. Torí naa mi o le s'opé iye ìgbà bayii mo maa s'àyèwò re o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹun nínú ọkọ̀ lẹ́ẹ̀kọ̀kan bóyá nígbà tí n bá rìnrìn àjò àbí bóyá tí n bá ń ka ju lọ ibiṣẹ́ tí mi ò ráyè dúró jẹun nílé, mo lè sáré jẹun díẹ̀ nínú ọkọ̀ mi tàbí tí n bá ń rìnrìn àjò lọ síbi tó jìnnà tí ebi bá ti ń pa mí nínú ọkọ̀, màá jẹun.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera o. Kódà, irúfẹ́ oúnjẹ tó ní kí n máa jẹ lọ́wọ́ nìyẹn torí wípé ìfúnpá mi fẹ́ ga díẹ̀. Wọ́n sì ti ní kí n sá fún oúnjẹ tó bá ní iyọ̀ àti àwọn ǹkan dídùn dídùn nínú àfi oúnjẹ tó bá l'érò ìlera nìkan ni kí n máa jẹ dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo jẹ́ ẹnìkan tí ó dá nínú èdè gẹ̀ẹ́sì, tí ó mọ bí a ṣe ń kọ̀rọ̀ nínú èdè gẹ̀ẹ́sì, tí ó sì mọ bí a ṣe ń kọ lẹ́tà dáradára. Torí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá máa ń bá mi kí n bá wọn kọ letter àti irúfẹ́ oríṣiríṣi kíkọ ní èdè gẹ̀ẹ́sì, mo sì máa ń gba owó.

Bẹ́ẹ̀ni o, mo ma ń jẹ́ ounje tó kù lẹ́ẹ̀kọ̀kan. Mo jẹ́ ẹnìkan tí kìí fẹ́ kí ounje ṣòfò, tí kìí fẹ́ kí ounje ká má da ounje nù, torí náà mo ma ń jẹ́ ounje tó bá kù dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Mo jẹ́ ẹnìkan tó yá fáfá tó sì mọ bá ṣe ń kọ nǹkan dáadáa yálà ní èdè gẹ̀ẹ́sì àbí èdè abínibí èdè Yorùbá gan-an. Torí náà mo máa ń fi ọwọ́ kọ̀wé dáadáa. Mo fẹ́ràn láti máa fi ọwọ́ kọ̀wé gan-an ju kí ń máa tẹ̀ lórí fóònù àbí kọ̀m̀pútà lọ.

Àṣà kan tí mo rántí pé ẹbí mi máa ń ṣe ni wípé gbogbo wa má ń péjọpọ̀ sí abẹ́ òrùlé kan náà láti ṣe ayẹyẹ àjọ̀dún Kérésì àti ọdún tuntun. Òrùlé bàbá mi ilé bàbá ni gbogbo wa sábà máa ń wà, láti jọ máa ń ṣe àwọn ayẹyẹ yìí papọ̀. Olúkalúkù á darí wálé tó bá ti di àkókò àwọn ayẹyẹ yìí.

Oríṣìíríṣìí aṣọ ni èmi lè wọ̀, mi kò ní nǹkan pàtó tí mo fẹ́ràn tí máa wọ̀. Mo kàn mọ̀ pé aṣọ tó bá ti dára, tó rẹwà, tó mọ́jú dára, tó gúnrégé máa wọ̀ tí ó sì ṣe yóyó jù. Irú àwọn aṣọ tí mo máa ń wọ̀ dáadáa nìyẹn.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni adùn strawberry. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí wípé ó dùn ó sì ní òórùn tó da. Mo fẹ́ràn adùn chocolate náà torí pé ó dúdú ó sì dùn. Mo fẹ́ràn adùn vanilla náà. Adùn mẹ́ta tí mo mọ̀ pé mo fẹ́ràn dáadáa nìyẹn, ṣùgbọ́n adùn strawberry àti chocolate ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń wẹ̀ gan ni. Àti kékeré ni wọ́n ti kọ́ mi ní bí a ti ń wẹ̀. Tí wọ́n ń gbé mi lọ swimming pool nígbà náà láti lọ kọ́ bí a ti ń wẹ̀. Àti ìgbà náà ni mo sì ti mọ bí a ti ń wẹ̀ dáadáa. Mo máa ń wẹ̀ lódó, mo máa ń wẹ̀ ní swimming pool. Kódà ibi tí n bá ti ró mi báyìí, wiwẹ̀ ni. Mo lè wẹ̀ bí ẹja lódò.

Nǹkan ayọ̀, nǹkan ìdùnnú tàbí nǹkan apanirẹ́rìn ló má a mú mi rẹ́rìn. Mo jẹ́ ẹnìkan tí ó má a ń se àwàdà lọ́pọ̀lọpọ̀, tí ó sì fẹ́ kí àwọn èèyàn tí wọ́n bá wà ní agbègbè mi àbí tá bá súnmọ́ mi kí wọ́n má a rẹ́rìn ní gbogbo ìgbà kí ni wọ́n sì má a ń nu. So, ǹkan tí ó bá lè pàyànlérìn á mú mi rẹ́rìn.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Àti ìgbà tí mo ti wà ní ilé ìwé girama ni wọn ti kọ́ wa bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni tí ó bá wà nínú ìjàmbá àbí tí ó bá ní aisan àbí tí ó bá ṣàdeèdé ṣubú. Wọn ti kọ́ wa ní àwọn ohun tí a lè ṣe àbí ẹni tí ó bá dákú tí a ó fi ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún kí ó tó di wípé wọ́n gbé lọ sí pítà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá lẹ́ẹ̀kọ̀kan. Eré ìdárayá dáa ní ọ̀nà atí màá ṣe exercise láti má a tún ara ṣe láti má a jẹ́ kí ara kí ó lè kanpé kí ó sì lè dáadáa. Àwọn dókítà sì máa ń gba gbogbo ènìyàn ní ìyànjú àti máa ṣe eré ìdárayá lóòrèkóòrè kí ara wa lè wà ní déédéé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánilẹ́kọ̀ọ́ kan. Ìdánì tòmímílẹ́kọ̀ọ́kan mo máa ń ṣe e. Bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe gbogbo ìgbà ṣùgbọ́n ọjọ́ tí ó bá fẹ́ sí mi àbí tó bá yọ sí mi lọ́kàn, mo máa ń ṣe. Mo lè ṣe é ní ibi tí n bá wà tàbí kí n kúrò nílé kí n jáde lọ ṣe eré ìdánì yìí.

Rárá o, mi ò fẹ́ràn pín oúnjẹ mi o. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn oúnjẹ púpọ̀ tí ó sì fẹ́ kí n jẹ oúnjẹ mi kí ó sì tẹ́mi lọ́rùn, torí náà mi ì fẹ́ràn pín oúnjẹ mi o. Yálà má ti ní kọ́ kúkú bú oúnjẹ náà sí méjì kò tó dipé wọ́n bú tẹ̀mí rárá dípò tí máa fi wá pín tìtẹ̀mí gangan.

Bẹ́ẹ̀ni o, mo ní orúkọ ìnagijẹ. kÒ dá, orúkọ ìnagijẹ mẹ́ta ni mo ní. Ìkíní ni Lord Kenzu. Èyí ni èyii tò pẹ́ jù nínú ìnagijẹ mi oun ni mo tí ń jẹ́ tipẹ́tipẹ́. Ìkejì ni Glamin. Èyi tò tẹ̀lé ni Kenzu lásán.

Bẹ́ẹ̀ni o, mo máa ń mu Ògùn lójoojúmọ́. Mo jẹ́ ẹnìkan tí ó ní àìsàn BP rẹ tó ga díẹ̀, àti ìgbà náà ni wọ́n sì ti kọ Ògùn fún mi lọspítu tí n yoo mọn lo lójoojúmọ́. Kódà mo ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ lo Ògùn tó ní gan báyìí nì, mò ń mu Ògùn lójoojúmọ́

Mo ma ń toro aforiji pẹlu ọkan to ti ronúpiwada àtọ̀kàn ìrẹlẹ̀, ọkan to setán àti se àtúnse fún ẹ̀sẹ̀ mi tàbí láti jẹ iyà tí o bá yẹ fún ẹ̀sẹ̀ náà. Mo si ma ń pinnu láti má dá ẹ̀sẹ̀ náà mọ̀ tàbí kí ń ṣe àtúnse fún ohun ti mo ṣe tí mo ṣe tí ko da tẹ́lẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Àgàgà ọjọ́ tí n bá fẹ́ ṣe òru ní ibi iṣẹ́, mo máa ń mu coffee dáadáa kí ń má ba à sùn, torí coffee kò ní jẹ́ kí oorun àtètè máa kún yàn, á sì fún ni lágbára àti okun láti máa ṣiṣẹ́ even nígbàtí oorun bá ń kún yàn.

Ọ̀hun tí mo máa ń ṣe ni wípé mo máa ń fojú súnùn kún wò ìṣòro náà, tó bá jẹ́ ohun tí mo lè kojú fúnra mi ni màá kojú rẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ wípé ohun tó kọjá agbára mi, àbí tí mo rí wípé àwọn ẹlẹgbẹ́ mi kọ̀ọ̀kan wà táwọn náà ti kojú ìṣòro bẹ́ẹ̀ tán ṣíbòrí rẹ̀, màá bèrè ìmọ̀ràn lọ́wọ́ wọn.

Mi ì fẹ́ kí fóònù mi gbóná rárá o. Kódà mo máa ń sọ lóòrè kóòrè, tí màá ti rí pé ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbóná báyìí, kí á ni màá gbé sílẹ̀ tí mi ò ní tẹ̀ mọ́, màá jẹ́ kó tutù dáadáa kíi n tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀. Mi ì fẹ́ kí fóònù mi gbóná rárá, tó bá ti ẹ máa gbóná gan kò mọ̀ kọjá ju ìgbà bi méjì lọ lójúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kó dà ò ju fún oúnjẹ kan lọ. Ó tó oríṣi bí i oúnjẹ mẹ́ta àti ọbẹ̀ tí mi ò fẹ́. Mo kórìíra ọbẹ̀ ilá àti ọbẹ̀ ewédú, gbogbo ọbẹ̀ tó bá ti ń fà ni mo kórìíra. Mo sì kórìíra oúnjẹ bíi fùfú, mo kórìíra ògì náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. O ti ètò àkókò tí a wà yìí tó jẹ́ àkókò ọyẹ́, mo gbọdọ̀ fi aṣọ bora nígbà tí mo bá ń sùn àjẹ́bẹ̀ẹ́ òtútù yóò mú mi gidi ní òru tí ń sì máa gbọn lórí ibùsùn mi. Torí náà mo ṣe máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá fẹ́ sùn ní alaalẹ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè torí wípé ó máa ń fún mi ní àǹfààní àti bá àwọn ará ilé, ọ̀rẹ́ ojúlùmọ̀ sọ̀rọ̀ tó wà ní òkè òkun. Àwọn tí a ò jọ sí níbí kan náà, mo lè gbé ohùn mi sókè sí wọn ní òkè òkun tán wà táa sì jọ mọ́ bá ara wa sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni o, mo ti lọ sí Àgọ́ rí. O ti tó bi ọdún mélòó kan sẹ́yìn tí mo lọ. Ìgbà tí mo sì lọ ní ọdún náà lọ́hùn sẹ́yìn, èmi nìkan kọ́ ni mo lọ. Mo rántí wípé èmi àti àwọn ọ̀rẹ́ mi mélòó kan ni àkúrawà tí a jọ lọ sí ibi tí Àgọ́ wà ní ọdún náà lọ́hùn tó lọ sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Kódà mo fẹ́ràn kí n máa jí ní kùtùkùtù. Ago mẹ́fà ni mo máa ń jí láàárọ̀. Mo sì ti ṣètò ago ìjíni tí yóò máa jí mi ní ago mẹ́fà náà. Tí ago mẹ́fà ìdajì bá ti lùú báyìí, ago náà yóò dùn, màá sì dìde láàárọ̀ kùtùkùtù kí n lè bẹ̀rẹ̀ rà tí mo múra fún ọjọ́ mi.

Rárá o, ǹ kò tíì dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí o. Ìgbà tí ǹ bá sọ pé mo dúró bẹ́ẹ̀, ohun tó ṣẹlẹ̀ ni wípé fóònù mi bàjẹ́. Kìí ṣe ìfẹ́ inú mi ni mo fi dúró, ṣùgbọ́n fóònù mi bàjẹ́ tí ń ṣin rí ayé lò ní ọjọ́ náà ló jẹ́ kí ń dúró. Ṣùgbọ́n fún rà mi, mi ò tí dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí o.

Rárá o, mi ì wọ ìbọ̀wọ́ o. Mi ò fẹ́ràn láti máa wọ ìbọ̀wọ́ rárá, kò mọ́ mi lára, mi sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀. Bó ti lẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kan tó súnmọ́ mi máa ń wọ dáadáa tán sì fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n èmi kì í wọ ìbọ̀wọ́ o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa ohun ọ̀ṣọ́ ṣára. Mo fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ ṣára torí wípé ó máa ń jẹ́ kí àwọ̀ àti ìrírí Olúwa rẹ kó dára síi, kí àwọn èèyàn sì fẹ́ràn ìrírí Olúwa rẹ̀. Ó sì máa ń mú kí ẹwà àti àdámọ́ Ọlọ́run Olúwa rẹ yọ.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kẹ́yìn lọ wo ẹyín o. Kódà ó ti tó bí oṣù mẹ́ta àbí mẹ́rin tí mo ti lọ sọ́dọ̀ dókítà eléyìn mi gbẹ̀yìn láti lọ wo ẹyín. Ìgbà tí kò sí ǹkan kan tó mú mi léyín tí gbogbo eyín mi sì ń fúnfún síbẹ̀ tí kò sì sí ǹkan kan tó ń ro mí tàbí tó ń dùn mí, n kò ní àyè àti lọ sí lọ wo ẹyín.

N kò lè rántí àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò pàtó. Mo fẹ́ láti rántí wọn ṣùgbọ́n n kò rántí torí wípé ó ti pẹ́ díẹ̀ tí mo ti lò iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan gbẹ̀yìn. Torí náà n kò rántí àwọn tí mo lò pàtó. N kò sì lè dáhùn ìbéèrè yí o.

Rárá o, ojú mi kò dára mọ́ bí i tigbá kan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí i ọdún kan sẹ́yìn, ojú mi dára gan-an ni kódà ó dára ju gbogbo àwọn tó wà ní àyíká àti agbègbè mi lọ. Ṣùgbọ́n àtìgbà tí mo ti ní ààrùn ìfúnpá tó ga ni ojú mi ò ti ṣe bẹ́ẹ̀ ríná dáadáa mọ́ bí i ti tẹ́lẹ̀.

Mo máa ń sábà fi àsálẹ́ sinmi ni o, tàbí kí n máa fi ṣeré. Mo lè fi máa wo fíìmù tàbí kí n má play game lórí fóònù mi àbí lórí kọ̀npútà mi. Kódà game òhún gan ni mò n gbá lórí kọ̀npútà mi. Mo sì lè máa lòó pẹ̀lú ẹni tí mo fẹ́ràn ká jọ mó sọ̀rọ̀ lórí fóònù àbí tá bá jọ wà ní ìlú kan náà ká jọ ríra wa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ojojú Sunday ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Mi ò lọ sí ilé ìjọsìn láàárín ọ̀sẹ̀ ṣùgbọ́n gbogbo Sunday ni mo máa ń lọ sí ilé ìjọsìn pẹ̀lú àwọn òbí mi. Ìyẹn bàbá àti ìyá mi ni a jọ máa ń lọ ilé ìjọsìn.

Sùúrù ni mo fi máa ń ṣètò àwọn ííméèlì mi. Mo máa ń ṣètò rẹ̀ lóòrèkóòrè, mo sì máa ń tò lórí àwọn tí ó ṣe pàtàkì sí mi. Àwọn ni mo máa ń fi sókè. Àwọn tí ò bá ṣe pàtàkì àyè àbí tó wá láti àwọn ibi tí mi ò fẹ́ àbí ọ̀dọ̀ ẹni tí mi ò mọ̀, mo máa ń gbọ̀ wọ́n yọ̀dà nù mo sì máa ń mú fún wọn sígbó.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran iṣẹ́ ìtagbangba lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ran iṣẹ́ ìtagbangba torí wípé ó máa ń rọrùn láti ṣe, ó máa ń dùn láti ṣe. Atẹ́gùn yóò mọ́ fẹ́ sí eeyah, ẹ̀yin ó sì máa rí ohun mèremère tó ń lọ ní àyíká. Mo fẹ́ran iṣẹ́ ìtagbangba torí wípé ó máa ń mú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà wá.

O kẹ́yìn lọsí ọjà pàtó toríwípé ó ti pẹ́ díẹ̀ ilé sì ti sá sí, ọkùnrin nimi mi sábà lọsí ọjà torípé ayé sì ti rọrùn àti wà ní ayé íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ ra nkán orí íńtánẹ́ẹ̀tì ni màá ti rà wọ́n sì wá gbé wá bámi ní ilé mi.

Computer HP ni mò ń lò. HP G3 ni computer tí mo ń lò. Ó ti tó bí ọdún mẹ́ta báyìí tí mo ti ń lo kọ̀m̀pútà náà. Mo sì fẹ́ràn rẹ̀ gidi torí wípé ó dára púpọ̀, ó sii rọrùn láti lò, kìí sì ṣe dákú dákú. Ó máa ń ṣiṣẹ́ dédé.

Ó ti pẹ́ díẹ̀ ó, kódà ó ti pẹ́ díẹ̀ ilẹ̀ ti ta sí. Mo fẹ́ lè sọ wípé ìgbà táa ti jọ pari, ìdánwò àṣekẹ́yìn wa ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì ni mo ti fi ojú kàn wọ́n last. Ó ti pẹ́ ó, ó ti tó bí oṣù mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn tí mo ti fi ojú kàn wọ́n.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ẹnìkan tí ó máa ń ṣe àtúnlo nǹkan dáadáa torí wípé mo gbàgbọ́ wípé àtúnlo nǹkan wà lára ọ̀nà tí a lè fi máa dáàbò bo inú ayé wa, ta fi lè gbà sílẹ̀ lọ́wọ́ àwọn alùpùpù pílásítíìkì tí ó ń fa global warming tó sì ń ta gbogbo nǹkan rú.

Kí n tó dáwọ́lé iṣẹ́ kankan àbí kí n tó gbé iṣẹ́ kankan fún èèyàn láti ṣe, màá ti ṣètò owó iṣẹ́ sílẹ̀. Màá ti kọ́kọ́ wádì iye tí ó máa tó ṣe iṣẹ́ náà àti owó tó tọ́ fún ẹni tí ó ṣe iṣẹ́ náà. Màá ti kọ́kọ́ ya ilé yìí sọ́tọ̀ tó wádì wípé mo wá ronú àti bẹ̀rẹ̀ iṣẹ́ àbí kí n tó gbé iṣẹ́ fún èèyàn. Èyí ni yóò jẹ́ kí owó iṣẹ́ kó rọrùn fún mi láti san.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Ó dára láti máa wo àwọn ìràwọ̀ torí wípé èyí yóò fún ènìyàn láǹfààní àti mọ orúkọ àwọn ìràwọ̀ àti ipò wọn nínú òfurufú. Mo kódà mo ṣẹ̀ṣẹ̀ kúrò ní ìta tí mo ti wo ìràwọ̀ tán ní alẹ́ yìí.

Mi kì í sábà wọ nǹkan kan nígbà tí mo bá lọ sùn. Ǹkan tó pọ̀jù tí mo máa ń wọ ni sòkòtò àwọ̀sábẹ́, ìyẹn táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní boxer. Lẹ́yìn náà mii wọ ǹkan míràn, ṣùgbọ́n ọjọ́ tí òtútù bá mú, mo lè wọ pijamas àbí night wear.

Àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi ni áàpù Twitter, WhatsApp, Chrome. Mo fẹ́ le ìsọ pé àwọn áàpù mẹ́ta tí mo máa ń lò jù nìyẹn. Mo tún fẹ́ rántí èmi tí mo tún máa ń lò dáadáa ṣùgbọ́n nkò tíì rántí rẹ̀ lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n WhatsApp, Twitter àti Chrome.

Mo máa ń pín owó dọ́gba dọ́gba ni o láàárín àwọn ọ̀rẹ́ mi àti èmi. Mo máa ń pín owó dọ́gba dọ́gba pẹ̀lú wọn torí wípé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ ìrẹ́jẹ, èmi náà sì rán ẹnikẹ́ni jẹ. Mo sì fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi púpọ̀ torí náà mi ì fẹ́ rẹ́ wọn jẹ àbí kan ìyàn wọn jẹ.

Mo máa ń gé èékáná mi lóòrèkóòrè, mi ò sì jẹ́ kókún púpọ̀. Débí tí ìdọ̀tí dúdú yóò fi máa kó sí abẹ rẹ̀. Kódà mi ì jẹ́ kó kọjá ọ̀sẹ̀ méjì tí mo fi máa ń gé, ti mo bá ti rí wí pé ó fẹ́ máa yọ fẹ́ẹ́rẹ́fẹ́ díẹ̀ báyìí ni màá ti mú búlédì, tíìntì ti búlédì bọ̀ tí ń sì máa gé e lọlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tí ń bẹ ní agbègbè Manchester ní ìlú England ní agbègbè United Kingdom. Ó ti tó bi ọdún mẹ́rìnlá tí mo ti ń tẹ̀lé ẹgbẹ́ yìí mo sì fẹ́ràn gidi wọn gidi gan.

Bẹ́ẹ̀ni o, mo ní nọ́mbà orílẹ̀. Mo ní nọ́mbà orílẹ̀ torí wípé ọmọ orílẹ̀èdè Nàìjíríà ni mí. Ẹnikẹ́ni tí ò bá ní nọ́mbà orílẹ̀ yìí kò ní nǹkan tí yóò fi mú fira rẹ̀ sílẹ̀ tàbí tí yóò fi dára rẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀èdè Nàìjíríà.

Bẹ́ẹ̀ni o, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Mo jẹ́ ẹnìkan tó mọ ohun tó tọ́ láti ṣe, tó sì má ń ṣe ohun tó tọ́ ní gbogbo ìgbà. Èyí ló fún mi ní àǹfààní láti jẹ́ ẹni tí ó lè máa darí àwọn ènìyàn jí, tí yóò sì má a tọ́ wọn sọ́nà láti ṣe ohun tó yẹ kan ṣe ní àsìkò àti ní ìgbà tí ó yẹ kó ṣe é.

N kò ní irú ìbọ̀sẹ̀ kan pàtó ju wípé ìbọ̀sẹ̀ tí ó bá dára, tí ó gún régé, tí ó rẹwà tí yóò sì bu ẹsẹ̀ mi dáadáa tí kò sì ní fún mi ni mo fẹ́ àti máa wọ̀. Àwọn ìbọ̀sẹ̀ bí ìbọ̀sẹ̀ Nike, Timberland, Adidas, Skechers.

Gíga mi fẹ́ẹ tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà o, kó dà díẹ̀ ló kù kí gíga mi yóò fi wọ ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà ayé. Ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ọmọ ìyá mi, èmi ni mo ga jù nínú gbogbo wọn, kò sí èyí tó ga tó mi nínú gbogbo wọn.

Ọ̀nà tí mo máa ń gbà ran ti àwọn àdéhùn mi ni wípé, gbogbo àdéhùn tí mo bá ṣe pẹ̀lú ẹnikẹ́ni ni mo máa ń kọ sílẹ̀ kí ń má baà gbàgbé. Mo máa ń kọ sí ìwé pélébé àgbéká mi, òye yìí ló sì máa ń jẹ́ kí ìran ti tí mo bá ti ṣí ìwé náà, màá ti rí gbogbo àdéhùn tí mo ṣe àti àkókò tí mo ṣe àdéhùn náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi pama o. Kódà mo máa ń pa wọ́n ma dáradára, mo sì máa ń dáàbò bo wọn kí ẹnikẹ́ni má bà jí wọn lọ àbí kí wọ́n má bà sọnù. Mo máa ń pa wọ́n ma sórí kíláodì. Mo pa àwọn mìíràn ma sórí fóònù àti orí kíláodì papọ̀. Mo pa wọ́n ma sí ọ̀nà méjì kí wọ́n má bá sọnù.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yíyá àwòrán gan ni. Ayé ti di rọrùn báyìí. Orí fóònù ni mo ti ń ya gbogbo àwòrán mi. Mo lè ya àwòrán tó wù mí lójúmọ́ tí kò lóǹkà, mo lè ya àwòrán ọ̀gbọn, mo lè ya ogún, mo lè ya ọgọ́rùn. Iye tí spésìì orí fóònù mi bá gbà ni màá yà. Mò ń ya àwòrán gan o.

Rárá o, owó tí mò ń gbà kò dára tó o. Kódà kò tẹ́ mi lọ́rùn, mo sì ti ń wá ọ̀nà tí ń ò fi máa pamọ́ owó tí mò ń gbà báyìí. Yálà kí wọ́n fi kun owó mi lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe ni, àbí kí n wá iṣẹ́ mi mìíràn mọ èyí tí mò ń ṣe. Owó tí mò ń gbà kò tómi rárá, kò tómi iná.

Oṣù Aprili, èyí tí ṣe oṣù kẹrin nínú oṣù méjìlá tó wà nínú ọdún ni wọ́n bí mi. Ọmọ oṣù Aprili ni mí, inú mi sì dùn torí wípé mo jẹ́ ọmọ oṣù Aprili. Ọmọ oṣù kànnà ni èmi àti ìyá mi. Àwa ọmọ Aprili máa ń da a sì máa ń gbọ́n.

Mo máa ń ronú jinlẹ̀ ni o, mo sì máa ń gbìyànjú àti jẹ́ kí ìrònú mi kí ó gbòòrò kí n mọ̀ ká fojú sí ọ̀nà kan. Yálà, mo máa ń fẹ́ kí ronú gba ọ̀nà tí mi ò tíì ronú tẹ́lẹ̀ àbí ọ̀nà tí kò sí ẹni tó ti ronú ẹ ti wọn ti gba ṣe ǹkan tẹ́lẹ̀, èmi máa ń fojú sún nìkan wò bóyá ọ̀nà náà lè ṣiṣẹ́

Omi tí mo má ń mu lójojúmọ́ pọ̀ tó omi lítà mẹ́ta. Mo jẹ́ ẹnìkan tó sanra díẹ̀ tó sì má ń nílò ọ̀pọ̀lọpọ̀ omi. Ọ̀fun má ń gbẹ mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ọjọ́ náà torínà omi tí mo má ń mu lójúmọ́ ó má ń tó lítà mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn lẹ́ẹ̀kọ̀kan nígbà tí mo bá ráyè. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi ò ráyè wo àwọn ètò tẹlifísàn lóòtọ́, ṣùgbọ́n ọjọ́ tí mo bá ráyè, yálà bóyá ọjọ́ tí mo tètè dé láti ibi iṣẹ́ ni àbí ọjọ́ tí n kò lọ ibi iṣẹ́ rárá, mo máa ń wò ó.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gba ran àwọn ènìyàn lọ́wọ́. Ọ̀nà tí n bá lò ó nílò láti ṣe pẹ̀lú ìrànwọ́ tí ẹni tí n bá fẹ́ rán lọ́wọ́ bá nílò. Tó bá jẹ́ owó ni mo lè ṣe ìrànlọ́wọ́ owó, tó bá jẹ́ ìrànlọ́wọ́ àajò ni mo lè ṣe, tó bá sì jẹ́ ìrànlọ́wọ́ kí a fìyàn mọ̀yàn ni mo lè ṣe.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé mo máa ń múra ṣiṣẹ́ gan an ni. Mo máa ń tètè dé ibi iṣẹ́, èmi ni mo sì máa ń kẹ́yìn kúrò. Mo máa ń fara ṣiṣẹ́ gan an, mo sì máa ń ṣiṣẹ́ takuntakun. Mo sì máa ń tètè ṣe iṣẹ́, mo sì máa ń tún ṣe àtúnṣe ní ibi iṣẹ́. Ohun tó bá bàjẹ́ mo máa ń jẹ́ kó fẹ́ túnṣe.

Rárá o, n kò ní aṣọ òtútù. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó sanra díẹ̀ tí òtútù yìí sì tètè mú mi. Èyí ló fa tí mo fi ní aṣọ òtútù torí wípé oorun gan ló máa ń sábà mú mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí òtútù bá mú inú mi má ń dùn mo sì máa ń fẹ́ kí o máa mú mi gan ju oorun lọ.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣíṣe pẹ̀lú ọ̀yààyà, ìfẹ́ àti sùúrù. Inú mi máa ń dùn àti bá wọn ṣiṣẹ́ a sì máa ń ṣiṣẹ́ kárakára. Inú gbogbo wa máa ń dùn láti ṣiṣẹ́ papọ̀ torí wípé a mọ ọwọ́ ara wa, a sì fẹ́ràn ara wa, a sì máa ń ran ara wa lọ́wọ́ pẹ̀lú iṣẹ́, ọ̀yààyà àti ẹ̀rín la sì fi máa ń ṣiṣẹ́.

Ẹ̀bùn ǹkan ẹ̀ṣọ́, ẹ̀bùn owó, ẹ̀bùn ǹkan mèremère ni mo fẹ́ràn àti máa ń fún àwọn ènìyàn. Ẹ̀bùn tí wọ́n kò níro kan sí, ẹ̀bùn tí wọ́n á rí tí inú wọ́n á dùn tí wọ́n á sì bù ṣẹ̀rìn tí yóò jọ wọ́n lójú. Irú àwọn ẹ̀bùn báyìí ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn. Ẹ̀bùn tí wọ́n kò ronú rẹ̀ tẹ́lẹ̀

Bàtà páàmù ni mo máa ń sábà wọ̀. Ẹ̀kọ̀kan náà mo máa ń wọ bàtà shùù tí bóyá tí n bá ń lọ ṣọ́ọ̀ṣì àbí tí n bá ń lọ ibi òde, mo máa ń wọ shùù. Ṣùgbọ́n, páàmù ni mo máa ń sábà wọ̀ jù torí páàmù ni ó rọrùn àti máa wọ̀ jáde ní gbogbo ìgbà tí kì í tàyàn lese.

Àtìgbà tí mo ti parí ìdánwò àṣejádé ní ilé ẹ̀kọ́ Yunifásítì Obáfẹ́mi Awólọ́wọ̀, àtìgbà náà ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé o. Mi ò tún ti padà lọ ilé ìkàwé àbí lọ sí yàrá ìkàwé láti ìgbà náà. O ti tó bi oṣù mẹ́rin sẹ́yìn báyìí o tí kò bá jù bẹ́ẹ̀ lọ.

Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn láti máa jẹ ju. Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ láti máa jẹ torí wípé òun ló rọrùn àti rí ju tí kò sì wọ́n púpọ̀. Èyí tí mo tún fẹ́ràn lẹ́yìn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni ẹ̀fọ́ bàbàá tí wọ́n bá yi pọ̀ mọ́ ẹ̀gúsí.

Tábìlì iṣẹ́ mi tóbi gan an ni o, ó sì gùn. Ààyè sì wà láti kó oríṣìíríṣìí nǹkan sórí rẹ̀ bí i lápútọ̀pù mi, fóònù mi, power bank mi, ìwé, báìrò, àwọn nǹkan iṣẹ́ àtàwọn nǹkan mìíràn tí mo nílò lẹ́nu iṣẹ́. Ààyè wà láti kó gbogbo rẹ̀ sí orí tábìlì iṣẹ́ mi torí wípé ó tóbi gan an ni.

Bẹ́ẹ̀ni o, mo ti ṣìná rí. Kódà lọ́pọ̀lọpọ̀ ìgbà gan-an ní pàápàá, torí mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé kò mọ ọ̀nà dáadáa. Tí wọ́n bá júwe ọ̀nà fún mi báyìí tàbí tí mo gba ọ̀nà kọjá lẹ́ẹ̀kan, mi i sábà mọ bẹ̀ o. Ó di ìgbà tí máa tó gbà á ní àìmọye ìgbà tí ọpọlọ mi tí mọ̀ bẹ́ẹ̀ tó ti mọ́ mi lára ni mo tó máa mọ ọ̀nà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ lè sọ pé mo mọ àwọn aládùúgbò mi dáadáa torí wípé gbogbo àwọn tí a jọ n gbé àdúgbò, àwọn tó ti ẹ̀ sún mọ́ mi dáadáa, tí lè wọ́n sún mọ́ tèmi, gbogbo wọn pátápátá ni mo mọ̀. Kò sé ẹnikẹ́ni tó lè kọjá tàbí tó lè wọ inú ilé kankan ní àdúgbò tí n kò mọ ẹni náà torí wípé gbogbo wọn ni mo mọ̀

Mo jẹ́ ẹnìkan tí kì í sábà ní àlá náà tẹ́lẹ̀, mi ò lá àlá púpọ̀ gan tẹ́lẹ̀. Ká ṣẹ̀ṣẹ̀ tó wá sọ àlá burúkú gan ní fúnra rẹ̀, ó ti pẹ́ díẹ̀ tí mo ti lá àlá kẹ́yìn gan, àlá kẹ́yìn gan ó ti pẹ́. Mo kò lè rántí ìgbà tí mo ti kẹ́yìn lá là burúkú o. Mo mọ̀ pé ó ti pẹ́, a ti fẹ́ tó ọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán ní ẹ̀ẹ̀kó kan ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kó kan ni, ìgbà tí mo ṣì máa ń sùn lọ́sàn-án ìpọ, bóyá ọjọ́ tí mo bá tùn dáadáa ní òru, mo lè sùn ní ọ̀sán, àbí tí kò bá sí iná. Sùgbọ́n tí iná bá wà, àá, mi kì í sùn lọ́sàn-án o.

Bẹ́ẹ̀ni, mo ti fún ni lẹ́jẹ̀ rí. Mo jẹ́ ẹnìkan tó sanra díẹ̀ tí ẹ̀jẹ̀ ara mi, èyí tí wọ́n ń pè ní full blood count pọ̀. Èyí ló fún mi ní àǹfààní àti máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn ènìyàn nígbà tí o bá wù mí. Mo sì jẹ́ ẹni tí ara rẹ̀ mọ́ tí kò tì abẹ́rẹ́ àbí ǹkan kan bo ara mi rí. N kò ní tààtúù lára.

Bẹ́ẹ̀ni o, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí dáàdà. Kódà èyí tí mo rántí, ìrìnàjò tí mo rántí pe mo rìn lọ sí ìlú mìíràn láàgbè yín ni ìgbà tí mo lọ láti ìlú Òṣogbo lọ sí ìlú Sango Ọ̀tà lábẹ́ Òkúta. Ó ti tó bí ọdún méjì sẹ́yìn báyìí mo lọ gba nǹkan ní ìlú Sango Ọ̀tà nígbà náà ni.

Bẹ́ẹ̀ni o, mo máà ń ṣe ìmójúdíwọ̀n sófútúwà mi dáadáa. Kódà lóòrèkóòrè ni mo máà ń ṣe ìmójúdíwọ̀n sófútúwà mi torí wípé mi o fẹ́ kí sófútúwà mi kí ó pé rárá. Tí èyí tó dára ju èyí tí mo ń lò lọ́wọ́ bá ti jáde báyìí, kíá ni màá ṣe ìmójúdíwọ̀n rẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo mọ bi a ti ń pẹja. Bàbá mi ló kọ́ mi bí a ti ń pa ẹja láti ìgbà tí mo wà kékeré. Ó máa ń mú mi lọ sí odò tí o wà ní àdúgbò wa ní ọjọ́ Satide láràárọ̀, a sì lọ má ń pẹja níbẹ̀. Níbẹ̀ ló ti kọ́ mi bí a ti ń pa oríṣiríṣi ẹja àti ọgbọ́n ta fi ń mẹ́ja lọ́dọ̀.

Oríṣìíríṣìí orin aládùn bí i hip hop, rap, R&B, reggae, Afrobeats ní jáǹtì ẹ̀rẹ̀ báyẹn ni mo máa ń gbọ́ tí bá ti wà nínú oko. Àwọn orin yìí ni ń jẹ́ kí oko ṣú mi, tí ó sì máa ń jẹ́ kí iṣẹ́ wù mí ṣe, tí ó sì máa ń ṣe kóríyá fún mi nínú oko.

Ó ti pẹ́ gan tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ gbẹ̀yin. Mo jẹ ẹnikan ti ko fẹ́ràn lati ma jẹun níta lọpọlọpọ. Mo máa ń fẹ́ kí n máa jẹun nínú ilé. Yálà oúnjẹ tí mo fọwọ́ ara mi se tàbí èyí tí ìyá mi àbáwọ́n tó bá súnmọ́ mi ṣe. Èyí ló fà á tí mii sábà lọ sí ilé oúnjẹ. Ó sì ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, kó dà, mo ní ètò láti fẹ iṣẹ́ mi káàkiri gbogbo ayé, gbogbo àgbáyé, lọ sí gbogbo ìlú tí ó wà ní àgbáyé tí agbára mi bá lè kà. Èyí jẹ́ ìkan lára àwọn ìpinnu àti ètò tí mo ní lọ́kàn fún iṣẹ́ mi.

Orin tí mo fẹ́ràn jùlọ ni orin R&B. Mo fẹ́ràn orin R&B torí wipé orin jẹ̀lẹ̀ǹkẹ́ ni tí kò mú ariwo wá, tí ó sì ní ohùn tó dùn létí, ó sì ní ìtẹ̀lẹ́ tó dùn. Ara ǹkan tí mo ṣe fẹ́ràn orin R&B ni yìí o.

Kò tí pẹ́ nígbà tí mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ o. Ìgbékalẹ̀ iṣẹ́, gbogbo ìgbà tí iṣẹ́ bá ti dé, ohun àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni àtíkọ̀ ìgbékalẹ̀ àti àwọn ìlànà àbí ọ̀nà tí a ó gbà yanjú iṣẹ́ náà. Èyí ló fàá tó jẹ́ wípé, kò tí pẹ́ tí mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ torí pé gbogbo ìgbà ni mo máa ń ṣe é.

Data tí mo máa ń lò lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ ó lé ní téǹgì igi o. Ìdí ni wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń wà lórí Íńtánẹ́ẹ̀tì ní gbogbo ìgbà. Oríṣìíríṣìí nǹkan ni mo sì máa ń rí ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí ló fà tó jẹ́ wípé iye data tí mo máa ń lò lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ máa ń pọ̀ ó sì máa ń ga ju ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀ dáradára dájúdájú tí a fi ń di ògbóǹtarigì awakọ̀, ògbóǹtarigì dẹ́rẹ̀ba tó kójú òṣùwọ̀n tó sì mọ ọkọ̀ wá gidigidi. Èyí ni ìmọ̀ kan tí mo ní lọ́kàn láti kọ́, mo sì ń gbé ìgbésẹ̀ láti kọ́ ìmọ̀ yìí.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi dáadáa. Èyí wà lára ǹkan tó jẹ́ kí àwọn oníbàárà mi fẹ́ràn mi torí pé a jọ máa ń jẹ oún pápọ̀ ní ọ̀sán, a sì jọ máa ń ṣe àwàdà. Èyí ló jẹ́ kí wọ́n fẹ́ràn mi gidi gan, ní tẹ́ sì máa ń wá mi wá wá bá mi ra ǹkan torí pé mo máa ń bá wọn ṣe àwàdà àti ọ̀yàyà.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Ọmọ olóúnjẹ ni mí, kódà ọmọ olóúnjẹ ni ìyá mi náa. Èyí fi hàn wípé bí a ṣe ń se òúnjẹ jẹ́ ǹkan tí ó wà nínú ìlànà ẹbí mi. Ìyá mi ló kọ́ mi bí a ṣe ń se oúnjẹ láti kékeré.

Ó ti tó bi oṣù méjì kan sẹ́yìn tí mo ti kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́. Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ ni oṣù September, tí ṣe bí oṣù méjì sẹ́yìn lóun. Ìgbà náà sìré ni a kúrò láti ìlú Òṣogbo lọ sí ìlú Ifẹ̀ láti lọ tan ìmọ̀lẹ̀ sí iṣẹ́ tí à ń ṣe.

Ìgbádùn mi kò pọ̀, kò sì nira, kò jù wípé kí n máa wo fíìmù àbí kí n máa gbá géèmù lórí fóònù yálàa géèmù àdágbà àbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn àjòjì ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí n máa gbọ́ orin aládùn bí i hip hop àti R&B.

Agogo mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń sí ní ojoojúmọ́. Ago mẹ́jọ òwúrọ̀ ni a máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ tí a sì máa ń ráyè dáhùn sí àwọn oníbàárà wa. Ago mẹ́jọ yìí ni àkókò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́fíìsì náà máa ń ṣi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣèwádìí àwọn, alábàáṣiṣẹ́ pọ̀ mi. Kódà mo máa ń ṣe àyẹ̀wò fínnífínní fún wọn, mo sì máa ń tọpinpin wọn dáadáa kí n lè mọ irú àwọn èèyàn tí wọ́n jẹ́, ìwà tó wà lọ́wọ́ wọn àti irú bí wọ́n ṣe hùwà níbi iṣẹ́ tí wọ́n wà tẹ́lẹ̀ kí wọ́n tó dé ọ̀dọ̀ mi àti irú ènìyàn tí wọ́n jẹ́

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ojú wípé kí n fi gbogbo ìparí ọ̀sẹ̀ náà sí mi, kí n sì jáde kí n lọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi. Ó ti pẹ́ díẹ̀ tẹ́mi àtàwọn ọ̀rẹ́ mi ti ríra, a sì ti fi àdéhùn sí ìparí ọ̀sẹ̀ yìí wípé kárí wa ra wa, ká jáde ká sì ṣe fàájì díẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíyán gan-an ni. Ìjẹ̀ṣà ni mí, Ìjẹ̀ṣà ni mi pure. Oúnjẹ tí Ìjẹ̀ṣà sì fẹ́ràn jù ni ìyàn. Kódà kò sí ìgbà tí n kò lè jẹ iyán. Mo lè jẹ iyán lẹ́ẹ̀mẹta lójúmọ́ tàbí jù bẹ́ẹ̀ lọ tí ààyè rẹ̀ bá wà. Mo jíyàn ní Sátidé tó kọjá, mo sì tún máa jẹ ní Sátidé tí ń bọ̀.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́. Aṣọ àkàyọ́rí yìí jẹ́ aṣọ tí ó máa ń dáàbò bo ara lẹ́nu iṣẹ́, tí ó sì da láti máa wọ̀ láti jẹ́ kí ó rí wí pé iṣẹ́ tí mò ń ṣe kò kan aṣọ tí mo wọ̀ wá láti ilé láti dáàbò bo.

Bẹ́ẹ̀ni mo fẹ́ lọ àwọn àlọ́ apanilẹ́rin, mo fẹ́ràn wọn gidigidi. Bàbá mi máa ń sọ oríṣìíríṣìí àwọn àlọ́ apanilẹ́rin fún mi nígbà tí mo wà kékeré. Àwọn àlọ́ ìjàpá àti yánníbo àtọmọ wọn àti àwọn ọgbọ́n àrékérékè tó wà lọ́wọ́ wọn tí ó sì máa ń pà yan lẹ́rìn-ín.

Oúnjẹ tí mo máa ń sábà jẹ ní òwúrọ̀ ni rice. Mo fẹ́ràn láti maa je rice ni òwúrọ̀ gan rice ni oúnjẹ tí mo fẹ́ràn jù ní gbogbo ayé yìí. Mo sì máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀. Kódà òwúrọ̀ òní báyìí, rice náà ni màá tún jẹ. Mo fẹ́ràn kí n máa jẹ ẹ́ ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Mo máa ń ṣe é pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi àti olólùfẹ́ mi, arábìnrin mi. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn tí a kò bá jọ sínú ìlú kan náà tí ó sì ti pẹ́ tí a ti ríra wa gbẹ̀yìn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Tí mo bá rí wípé owó tó pẹ́li díẹ̀ tó kọjá ohun tí à ń retí, ó wọlé sí àpò ilé iṣẹ́, màá mú ní ara rẹ̀, màá sì fi ṣe owó àfikún fún gbogbo àwọn òṣìṣẹ́. Tí mo bá sì rí pé àwọn òṣìṣẹ́ wọ́n múra ṣiṣẹ́ ju bó ti yẹ lọ tán sì ṣe dáadáa, mo máa ń fún wọn ní owó àfikún fún bẹ́ẹ̀.

Mo ma ń tọ Ọlọ́run lọ́ni ọ lati pàrọ ọkàn mi, torí pé mo gbàgbọ́ wípé Ọlọ́run ló ma ń fún ni ní ìpàrọ̀ ọkàn tó sì ma ń mú ọkọ ènìyàn bọ̀ sí ọ̀nà tó tọ́. Torí náà, mo ma ń tọ Ọlọ́run ni lọ́ni, mo sì ma ń ka bíbélì mi láti pàrọ ọkàn mi.

Èdè Spanish ni mo fẹ́ kọ́ o. Èdè yìí wù mí láti kọ́, èdè náà dá mi lórùn torí wípé èdè náà dùn ó sì máa ń dùn dáadáa létí mi. Kódà mo nígbàgbọ́ wípé èdè náà ni èdè ìfẹ́ ní tòótọ́, èdè náà ló sì wù mí tí mo fẹ́ kọ́.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ohùn tuntun àti ọ̀yààyà, mo sì máa ń fetísílẹ̀ sí ǹkan tó bá fẹ́. Oríṣìíríṣìí ibi ni mo ti máa ń bá wọn sọ̀rọ̀ bóyá lórí fóònù ni àbí lórí Íńtánẹ́ẹ̀tì, bóyá lórí Twitter àbí Facebook. Gbogbo ọ̀nà tí ó bá wà ni mo máa ń bá wọn sọ̀rọ̀, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ lóhùn ìrẹ̀lẹ̀

Rárá o, n kò fẹ́ràn rà oúnjẹ ní òpópónà rárá. Mo máa ń fẹ́ láti lọ ilé oúnjẹ tí ó lórúkọ tí ó sì gbẹ̀rẹ̀kẹ̀jigẹ̀ láti ra oúnjẹ ju wípé kí ń kàn ra lórí òpópónà tí ń kò mọ irú ọ̀nà tá ti won gbà ṣe oúnjẹ náà. Mo kórira oúnjẹ jíjẹ níta jù bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni o, mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ri o, nígbà tí ẹ̀rọ mi ní wàhálà tí n kò sì mọ̀ tó mu, tí mo sì lòrí íńtánẹ́ẹ̀tì tí n kò rí àbáyọ sí wàhálà tí ẹ̀rọ mi ní. Ọwọ́ olùṣètò ẹ̀rọ ni mo ti padà bèrè ìrànwọ́ tó sì bá mi tún un ṣe.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀ kò lóǹkà. Mo kàn lè mọ́núba díẹ̀ ni torí tí mo bá ní kí n mọ kà ní ẹní, èjì, mẹ́ta, ẹ́rìn, kódà kò ní sí àkókò àti ká gbogbo rẹ̀ tán. Ṣùgbọ́n ó ń sọ méjì gboogì. Ìkíni ni owó. Ibi iṣẹ́ mi ó nílò owó tó ga gan-an ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kà ìwé. Mo fẹ́ràn láti máa kà ìwé gidi gan ni. Oríṣiríṣi ìwé ni mo máa ń kà. Bó ya ìwé adárayá ni, bó ya ìwé fiction ni, bó ya sci-fi ni, bó ya biography ni, èyíkéyìí, gbogbo ǹkan tí m bá ti rí ni mo máa ń fẹ́ kà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́, mo mọ̀ ọ́n gan ni. Ǹkan tó jẹ́ kí mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ ni wípé mo ní kẹ̀kẹ́ nígbà tí mo wà ní kékeré, àwọn ẹ̀gbọ́n mi sì kọ mí bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa nígbà náà. Àti ìgbà kékeré mi yìí sì ni mo ti mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa, òun ni mo sì mọ̀. Títí tí mo fi dàgbà tí mo sì ń bọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, mò ń wa yàtì nínú kẹ̀kẹ́ o.

Mo máa ń gba iyìn yìn pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn, miì sì jẹ́ kí iyìn náà kó ko sí mi ní ọpọlọ débi tí ń fi wa maa ṣìṣe tàbí tí ń kò ní ṣe nǹkan tó yẹ kí n ṣe mọ́. Yálà gbogbo ìgbà tí mo bá ti gba iyìn, mo máa ń fi iyìn náà ṣe kóríyá kí n lè tún lè máa ṣe dáadáa sí kí n sì tẹpá mọ́ nǹkan tí mò ń ṣe si.

Bẹ́ẹ̀ni o, mo máà ń ka àdéhùn dáadáa, kó dà mo máa ń mọ̀ọ́mọ̀ fi sùúrù kí n sì farabalẹ̀ ka àdéhùn. Mà a sì ka láti ìlẹ́tàkíni títí dé òpin kí n ba lè mọ gbogbo nǹkan tó wà níbẹ̀, kí wọ́n má ba à fi ọ̀bẹ yìí jẹ mí níṣu tàbí kí wọ́n má ba à lọ sí àdéhùn se.

Mo máa ń fọ ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́ ó kódà n kò lè káaye ìgbà náà ṣùgbọ́n mo mọ̀ wípé tí bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo máa ń fọ ọwọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí tí bá ti jẹun tán àbí kí n tó jẹun gan, mo máa ń fọ ọwọ́ ní ìgbà náà torí náà n kò lè sọ iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ pàtó lójoojúmọ́

Inú àpò ṣòkòtò tí n bá wọ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí o. Kìí fi pamọ́ sí ibòmí ju inú aṣọ tí n bá wọ̀ lọ́jọ́ náà tàbí kí n fi pamọ́ sínú wọ́lẹ́tì mi. Mo mọ ń gbé kọ́kọ́rọ́ mi rìn ni torí wipé mi ì fẹ́ kó sọnù tàbí kí n lọ gbàgbé rẹ̀ síbí kan. Torí náà mo mọ ń fi sí àpò ṣòkòtò.

Bẹ́ẹ̀ni o, mo máa ń di ọ̀já ààbò nígbà tí mo bá wà nínú oko. Ọjà ààbò yìí ló máa ń dáàbò bo mi tí kì í sì jẹ́ kí ń farapa, tàbí kí ǹkan gún mi lára tí bá wà nínú oko, tàbí kí kòkòrò rìn mí lára, tàbí kí ǹkan gé mi jẹ. Tí bá ti wọ ọjà ààbò yìí, òun ló máa ń dáàbò bo mi.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ò kọjá, ṣéǹjì díẹ̀ tókù lọ́wọ́ mi, ID card mi, kọ́kọ́rọ́ mi àti passport mi àti káàdì ìdánimọ̀ awakọ̀ mi. Ẹnu nǹkan tó wà nínú àpò owó mi náà nìyẹn o.

Oṣù December ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Mo fẹ́ràn oṣù December torí wípé oṣù yìí ni ọdún ma ń parí. Inú rẹ̀ sì ni ayẹyẹ ti ma ń pọ̀jù, tí irun gbogbo ènìyàn sì ma ń dùn láti rí òpin ọdún. Oṣù yìí ni a ma ń se ọdún Kérésìmesì tó jẹ́ òní ọdún tó tóbi jù ní àgbáyé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ní ìrora díẹ́ nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ṣùgbọ́n kì í pọ̀. Kì í sì pẹ́ tí mo fi má ń mu kúrò lọ́kàn tí mà ti lè bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú kan àfi méjì, ìrora náà yóò lọ, ọkàn mi yóò sì bẹ̀rẹ̀ balẹ̀ in sì máa sọ̀rọ̀ mi lọ pẹ̀lú ìgboyà.

Ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi ni ìgbóná jẹ́jẹ́ tí ó ma ń pẹ́ kí ó tó ṣíṣẹ́ tán, tí ó sì má ń jẹ́ kí yàrá mi gbóná mọ́ níwọ̀n, tí kò ní gbóná jù, tí kò sì ní máa nimí lára débi tí n o fi máa làágùn bọ̀.

Bẹ́ẹ̀ni o, mo mọ ìtumọ̀ orúkọ mi, ìtumọ̀ orúkọ mi ni ọmọ ọwọ́ ọ̀tún mi. Benjamin ni orúkọ mi, ìtumọ̀ rẹ̀ sì ni ọmọ ọwọ́ ọ̀tún mi. Orúkọ mi kejì ni Atanda, èyí tún mọ̀ sí ẹni tí a bí láti tana.

Rárá o, ẹni tó ń jẹ ẹran ni mí o. Mo fẹ́ran ẹran gan-an ni púpọ̀. Oríṣiríṣi ẹran ni mo sì máa ń jẹ. Mo máa ń jẹ ẹran ṣíkìnnì, ẹran tọkí, ẹran màlúù, ẹran ọ̀nà mó, ẹran ọ̀yà, ẹran ẹlẹ́dẹ, ẹran àgbò. Koda kosí oríṣiríṣi ẹran tí mii n jẹ torí náà mi kì í ṣe ẹni tíkì.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ìparí ọdún, èyí tó bọ́ sí oṣù December. Àkókò yìí ni mo fẹ́ràn jù torí pé ìgbà yìí ni ọdún ti fẹ́ parí tínú gbogbo ènìyàn sì mọ̀ ń dùn láti rí òpin ọdún, ọ̀pọ̀lọpọ̀ àjọyọ̀ àti ìnáwó àti ayẹyẹ ni ó sì mọ́ ń ṣẹlẹ̀ ní àkókò yìí. Èyí ló jẹ́ kí n fẹ́ràn àkókò yìí jù.

Ọjọ́ ọgbọ̀n èyí tí ń ṣe òṣù kan ni mo ní fún ìsinmi ni ọ̀dọ̀ọdún. Ọjọ́ ọgbọ̀n ni wọ́n má ń fún wa fún ìsinmi ní ibi iṣẹ́ mi lọ́dọ̀ọdún. O kò le gbà ju ọjọ́ ọgbọ̀n lọ. O sì lè gbá ní ìgbàkúgbà tí ó bá wú ọ.

Rárá o, mi kì í ṣe yoga ṣùgbọ́n mo máa ń ṣe exercise mìíràn, mo sì máa ń meditate. N kii ṣe yoga ṣùgbọ́n mo máa ń gym, mo máa ń jog, mo máa ń sáré, mo sì máa ń ṣe àwọn eré ìdárayá míràn yàtọ̀ sí yoga tó sọ yìí.

Tí n bá rí wípé epo tó wà nbẹ̀ tí ń lọlẹ̀ díẹ̀, tó bá ti fẹ́ dé rísáàfù kía má tètè ra epo sí. Mí ì fẹ́ kí epo tán nínú rẹ̀ pátápátá o, torí náà mo máa ń ṣọ, wọ́n sì máa ń fi ojú sùnnùkún wò. Tí n bá rí wípé epo tó wà nbẹ̀ ti fẹ́ wọ rísáàfù tó bá ti fẹ́ mọ tán náà rẹ́dì ni mo máa ra epo sí.

N kò lè sọ iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójojúmọ́, àmọ́ ní wípé fóònù mi máa ń wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà lójojúmọ́ ní iṣẹ́. Kódà n kò lè ṣe láì tẹ fóònù mi lọ́pọ̀lọpọ̀ ìgbà lójojúmọ́. Mo ma ń tẹ gan an ni, mo sì ma ń rí ǹkan ṣe lórí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà lójojúmọ́.